Sọ fún wa nípa àṣà ìgbéyàwó ní agbègbè rẹ. Ehn, aṣa ìgbéyàwó ní agbègbè mi, nítorí ìgbéyàwó jẹ́, ehn, ìdápọ̀ láàárín ọmọkùnrin àti ọmọbìnrin, ehn, láti jọ máa gbé pọ̀ gẹ́gẹ́ bí tọkọtìyàwó. Ehn, àwọn méjèèjì gbọdọ̀ dẹ, gbọdọ̀ ti jẹ́ ẹni tí ó ti dàgbà, torí ìgbéyàwó ò le wáyé láàárín ọmọ kékeré. Àwọn méjèèjì tí gbọdọ̀ ti dàgbà, tán tí ní nǹkan tí wọ́n máa máa ṣe. Ehn, ìgbà yẹn la tó le sọ pé ìgbà ìyéyàwó tó le wáyé. A dè ní àwọn oríṣiríṣi ìgbéyàwó tí a máa ń ṣe ní ilẹ̀ wa lórílẹ̀èdè wa ni ibibí. A máa ń ṣe ìgbéyàwó titiwa-ntiwa, ehn, ti bi àṣà wa, eleyi tí à ń pè ní traditional marriage. A dẹ ní titi eleyi tí a máa ń ṣe nílé ẹjọ́, eleyi tí à ń pè ní court marriage. A dẹ ní ilé tí wọ́n máa ń ṣe ní, ehn, ilé ìjọsìn, ilé tí àwọn oloyinbo n pé ní church marriage. Ehn, òun ni àwọn oríṣiríṣi ìgbéyàwó tí a ni ní ọ̀dọ̀ wa. Ọjọ́ tó dẹ̀ máa ń gbà tí wọ́n máa ń ṣe ìgbéyàwó. Ehn, ní àwọn ìgbà yẹn, wọ́n máa ń lo ọjọ́ méjì láti fi ṣe, wọ́n á fi ọjọ́ kan ṣe ìdápọ̀ láàárín ẹbi, eleyi tí à ń pè ní engagement, tó bá dẹ̀ di ọjọ́ kejì tó jẹ́ Saturday, wọ́n á ṣe ti ìjọsìn, wọ́n á ṣe wẹ̀jẹwẹ̀mú, eleyi toloyinbo n pé ní reception. Ehn, so bí ìgbéyàwó ṣe máa ń rí ni ọjọ́ méjì ni wọ́n máa ń lò. Ehn, ó dẹ̀ máa ń tẹ̀lé ara wọn ní Friday àti Saturday. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìsìn báyìí, ó ti yípadà. Ehn, ọjọ́ kan ni àwọn mìíràn ni wọ́n sábà lò ní isìn wọ́n fi bẹ́ẹ̀ lo ọjọ́ méjì mọ́ láti fi ṣe ìgbéyàwó náà. So oun tí ó yípadà níbi kìíní niyẹ. Ah, ehn, tí wọ́n bá dẹ̀ tí ń ṣe ìgbéyàwó, ehn, àwọn ìdílé ọkọ, wọ́n máa ti san owó orí ìyàwó tí wọ́n fẹ́ fẹ́, wọ́n á ko iṣu lọ, wọ́n á ko èso, àwọn oúnjẹ, wọ́n á ra aṣọ, wọ́n á ra leather bag àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ehn, oun tí wọ́n máa ń le ní ìgbéyàwó niyẹn. Wọ́n dẹ̀ máa dáná, a máa jẹun, ìrẹsì, wọ́n dẹ̀ lè ṣe òkèlé. Ehn, so àwọn àṣà tí wọ́n se ní ìgbéyàwó niyẹn tí gbogbo àwọn ìdílé ọkọ, àwọn ọkọ àti àwọn ọrẹ rẹ wọ́n máa lọ dọ̀bálẹ̀ fún àwọn ẹbí ìyàwó láti fi fẹ́ ẹ ko tó di pé wọ́n fẹ́ ìyàwó. So bí àṣa ìgbéyàwó ṣe rí ní agbègbè mi, òun niwọn yẹn.

Lérò rẹ, kí ni ó ṣe pàtàkì jù nínú ayé? Ní èrò titèmi oun tó ṣe pàtàkì jù nínú ayé náà ni kí èèyàn ní àlàáfíà. Àlàáfíà, òun ló ṣe pàtàkì jù ní inú ayé yìí. Tí èèyàn bá ti ní àlàáfíà, onítọ̀ún ti ní oun gbogbo. Ẹni tó bá ní àlàáfíà, ó ní oun gbogbo. Ẹni tó bá ní àlàáfíà, gbogbo àwọn ǹǹkan tó yẹ kí èèyàn ní nínú ayé bí owo, ìfọ̀kànbalẹ̀, gbogbo ẹ̀ ló máa wá fún ẹni yẹn. Àmọ́ ẹni tí ò bá ní àlàáfíà nínú ayé, oríṣiríṣi ǹǹkan ni ó máa ṣẹlẹ̀ si. Oríṣiríṣi àjálù ló máa bá padà. Irú ẹni bẹ́ẹ̀, àìsàn lè máa ṣe kó jẹ́ pé àìsàn yẹn ni ó ma máa náwó lé lórí. Irú ẹni bẹ́ẹ̀, ó lè máa ní owó lọ́wọ́ kó jẹ́ pé wàhálà ló ma máa bá kiri. Oun tó ṣe kókó jù ní—tó yẹ kí èèyàn ní nínú ayé yìí, òun náà ni àlàáfíà. Tí àlàáfíà bá ti wà, owó máa tẹ̀le, ìbùkún máa tẹ̀le, ìyókù— gbogbo ǹǹkan mèremère a tẹ̀le, ọ̀wọ̀ á wà fún irú ẹni bẹ́ẹ̀. So, lérò tèmi ǹǹkan tí ó ṣe pàtàkì jù nínú ayé ni kí èèyàn ní àlàáfíà, kí èèyàn dẹ̀ ní Ọlọ́run, kí èèyàn sin Ọlọ́run lásìkò àti bó ṣe tọ́, torí ara oun tá wá ṣe nílé ayé. Òun náà ni pé a wá sin Ọlọ́run tí ó dá wa sí ayé. So oun tó ṣe pàtàkì jù lọ nínú ayé, òun nìyẹn, àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ẹ̀. Ìgbà tíì ọ̀jà tuntun máa jáde ní agbègbè títè mi, o náà ni ìgbà tí òpin ọdún báa ti n dé. Hmm tó bá ti n di òpin ọdún, ẹ́ ìgbà yẹ́n ni àwọn ọ̀jà tuntun máa jáde. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà yẹn níí ọjà túntùn máa jáde, tí àwọn èèyàn máa lọ sí ọjà. Ohun tó dé tun máa fí ń lọ sí ibi àsìkò yẹn láti fi ra nǹkan ni pé ìdíwó, ẹ́ o máa ń wà ní orí àwọn ọjà. Tí wọ́n bá fẹ́, tó ń fẹ́ tà ní ọjà náà, wọ́n máa ń ta ọjà yẹn ní ọjà ayegbàju. Ẹ̀ẹ́ ìbẹ̀yen ni èèyàn tí máa rí nǹkan túntùn rà. Hmm ìbẹ̀ ni ẹni tí máa rí nǹkan túntùn ra. Ẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dé máa ń lo àǹfàní yẹn láti fi lè ra nǹkan. Ọdún pamọ́ bí i aṣọ, bí i oúnjẹ, àwọn oúnjẹ bí ìrẹsì, àwọn ohun èlò inú ilé, electronics. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ ni wọ́n dé máa ń lo àǹfàní yẹn náà láti fi ṣe promo fún àwọn oníbàárà wọn. Wípé káwọn náà fi lè mọ rírì ẹ́ bíbá wọn dowó pọ̀. Láti fi lè mọ rírì bí wọ́n ṣe ń lo ọ̀jà wọn sí. So ìgbà tí ọjà tuntun yóò jáde ní ọ̀dọ̀ tí wọn bí bí, ó di tí a bá ti tin sumọ òpin ọdún, hmm ìgbà yẹ́n ni ọjà tuntun máa jáde.

Sọ fún wa nípa ìbátan tí ó ń gbé ní ọ̀nà jíjìn. Oun tí mo lè sọ nípa ìbátan tí mo ní, tí ó ń gbé ní ọ̀nà jíjìn, òun náà ni ọ̀rẹ́ mi, àti àwọn àbúrò mi tí a jọ ṣe kékeré. Àwọn náà ni ìbátan tí mo ní ní ọ̀nà jíjìn torí iṣẹ́ ti gbé ọ̀pọ̀lọpọ̀ lọ sí ọ̀nà jíjìn tí kò dẹ̀ fi bẹ́ẹ̀ sí àǹfààní láti máa ríra tàbí sọ̀rọ̀ ní ojoojúmọ́. Ìgbà tí a dẹ̀ màa ń sọ̀rọ̀ náà, ó kéré jù, a máa sọ̀rọ̀ ní ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì ní àárín ọ̀sẹ̀ ó kéré jù, a lè pe'ra wa ní orí ẹ̀rọ aríra ẹni. A lè pè ní ti WhatsApp náà láti fi rí ara wa. A máa ń ṣè'yẹn náà. Oun tí a dẹ̀ máa ń sọ náà ni pé, a kí'ra wa, a bá'ra wa sọ̀rọ̀, a kí'ra wa kú wípé, akú ijọ́ mẹ́ta oo, wípé ṣé àlááfíà ni gbogbo ẹ̀ ń lọ, ṣé iṣẹ́ ń lọ, ṣé gbogbo ẹ̀ ń lọ. Ìgbà tí a dẹ́ máa ń rí ara wa, òun náà ni t'abá pè láti orí ẹ̀rọ aríra. Tí a bá dẹ̀ pé, àwọn ìgbà t'a tún máa ń ríra ní kojúkojú, òun ni t'ó bá di òpin ọdún tàbí àwọn ìgbà tí a bá jọ ní àṣeyẹ láti ṣe, àwọn ìgbà yẹn ni a máa ń ríra.

Sọ fún wa bí ọ̀rẹ́ ṣe ń yí padà pẹ̀lú ọdún. Bí ọ̀rẹ́ ṣe ń yípadà pẹ̀lú ọdún ni wípé, bí àwọn Yorùbá ṣe sọ wípé "ogún ọmọdé kò lè ṣéré fún ogún ọdún." Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ṣe rí tí àwọn ọ̀rẹ́ ń yí padà pẹ̀lú ọdún. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ló wà t'ó jẹ́ pé tí wón jọ dàgbà láti kékeré, tí wón jọ ṣe kékeré, tí wón jọ lọ ilé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀, tí wón jọ parí ẹ̀kọ́ girama ìgbà tí wọ́n kàwé girama tán, tí wón fẹ́ wọ ilé ẹ̀kọ́ gíga, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n lọ sí ilé ìwé ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó jìnnà síra wọn. Hmm, so ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ parí, ẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ sí láti lọ sin àgùnbánirọ̀ ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀. Ibi tí ẹlòmíràn tí lọ sin àgùnbánirọ̀, ibẹ̀ ni ẹlòmíràn ti ṣiṣẹ́, tí ó dúró síbẹ̀, tí ó fẹ́'yàwó sí. Ọ̀rọ̀ Yorùbá sọ, wípé "ogún ọmọdé ò lè ṣiṣẹ́ fún—wọn ò lè ṣeré fún ogún ọdún." Ibẹ̀ ni àwọn ọ̀rẹ́ tí máa ń dínkù, àwọn tọ́n bá jẹ́ ọ̀rẹ́ náà ti máa ń dínkù. So àwọn tó bá kù, àwọn tí wọ́n bá jọ wà ní àyíká, ní agbègbè kan náà, àwọn ló máa ń kù. Nǹkan tó yípadà náà ni pé, gbogbo wọn b'ọ́n ṣe pọ̀ tó, wọn ò lè pọ̀ tó bẹ́ẹ̀ mọ́. Bí wọ́n dẹ̀ ṣe ń bá ara wọn sọ̀rọ̀ through communication, wọ́n máa máa tẹ àtẹ̀ránsẹ́ síra wọn tàbí k'ọ́n máa pe'ra wọn ní ẹ̀rọ orí fóònù, bí wọn ṣe máa máa bá'ra wọn sọ̀rọ̀ nì yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ìmíì dẹ̀ wà tó jẹ́ pé wọ́n ti rìnrìn àjò lọ sí òkè òkun, tí ẹlòmíràn ò padà wá sílé tójẹ́ pé orí fóònù àti orí Facebook ló kù tí wọ́n ó ti máa gbọ́ra wọn— gbúròó ara wọn. So, bí ọrẹ́ ṣe ń yí padá pẹ́lu ọdún nìyẹn. B'ọ́dún ṣe ń lọ, ni àwọn nǹkan ń yàtọ̀ si, tí ẹlòmíràn ń wá bí yóò ṣe da, bí ẹlòmíràn yóò ṣe lówó, bí ẹlòmíràn yóò ṣe bímo, bí yóò ṣe fẹ́'yàwó. So ẹ́ àkókò kò dúró, so bí ọ̀rẹ́ ṣe ń yípadà pẹ̀lú ọdún ni ẹ́.

Sọ fún wa bí ọnà ṣe ń rí ní àkókò òjò. Bí ọ̀nà ṣe máa ń rí ní àkókò òjò, ọ̀un nà ni wípé ọ̀nà máa-- ọ̀nà yìí dá ra rárárá. Paapaa to ba wa je ojú ọ̀nà ti won o da oda si, to ba je àwọn ojú ọ̀nà eleruku, ko ni da rararara ti ojo ba ti ro. Torí tí ojú ọ̀nà kò bá-- tí wọ́n o bá dà ní ọ̀dà, kò sí ojú àgbàrá tí òjò náà tí máa ma gba lọ. Tí òjò bá dẹ̀ ti rọ̀ báyẹn, ó máa ṣe ilé báṣubásu. To jẹ́ pé ọ̀nà yẹn ò ní ṣe é rín. Àwọn awakọ̀ náà wọ́n ò ní le wa okọ̀ dáadáa. Ilẹ̀ máa ma yọ̀ ni. Páa pa julọ tó bá tún wá jẹ́ ilẹ̀ alámọ̀, ojú ọ̀nà máa ma yọ̀ ni tó dẹ̀ lè gbéyàn ṣubú. Bó dẹ́ ṣẹ̀ máa ń ri, ó máa ń dọ̀tí. Àgbàrá tí máa gbé àwọn omi tí ó dà, won á ti gbé idọ̀tí wá sí ojú ọ̀nà, tí ò dẹ́ ye kó rí bẹ́. Tó bá jẹ́ ọ̀nà tí wọ́n dà náà, omi máa ń kún ojú ọ̀nà ni, tí àwọn ọkọ̀, tí wọ́n ò ní lè ráyè wa ọ̀kọ̀ ko já. Ìyẹn máa wá fà kí ọkọ̀ máa sún kẹ́rẹ́kẹ́rẹ́ díẹ̀díẹ̀ lójú ọ̀nà. Ọ̀hún tí ó dẹ̀ máa ni rá náà ni wi pé ọ̀nà náà ì ṣe rìn. Ó máa ma yọ̀ni. Àwọn oní mọ́tò ò ní lè kọjá, tí mọ́tò bá n kọjá, ó lè máa tà ìdọ̀tí sí àwọn tó ń rìn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlomíi tí ò bá mọ mọ́tò wà, wọ́n lè wàwàkú wà tí ó dẹ̀ lè pa àwọn tí ó ń rìn, tí ó lè pa wọ́n lára. So bi ọ̀nà se maa n ri ni akoko ojo, kii da rararara rara. Àgbàrá ojò máa ń ba ọ̀nà jẹ́ ní, tí ọ̀nà máa ma yọ̀, tí ó dẹ̀ máa ma bàjẹ́ sí.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? È, àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù, òun náà ni òwúrọ̀. Òwúrọ̀ ni àkókò ọjọ́ tí mo fẹ́ràn jù. Idi ti mo de fi fẹ́ràn òwúrọ̀ yen ni pe o je akoko ti àwọn eeyan sese maa n ji láti ibi isun won. Ó jẹ́ àárọ̀ tó ẹ́ pé ó lógo tó ẹ́ pé gbogbo nǹkan máa sì wà ní ìdákẹ́rọ́rọ́. Àhàn, tí òní tíì sí ariwo súnkẹrẹ súnkẹrẹ. Ẹ̀hẹn, un tí ó dẹ̀ ní ti gbogbo ojú ọjọ́ ló máa tutù. Jẹ́ pé tí èèyàn bá sáré fẹ́ ṣe nǹkan ní iru àkókò bẹ́ẹ̀, èèyàn lé sáré ṣe. N, so iyen ló mú mi láti fẹ́ràn, ẹ́ẹ́, àkókò òwúrọ̀ jù. N, àń, torí, ẹ́ẹ́, ojú ọjọ́ máa dàbí ọ̀tun, á dàbí ìdí. Ẹ̀ẹ́, tó bá tún wá jẹ́ pé òjò bá tún wà lọ́rọ̀ ní irú òwúrọ̀ yẹn, gbogbo nǹkan máa wá tútú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lo ma dàbí ki eeyan ma jáde rara rara rara ni ile bi ki eeyan saa ma sinmi. N, kí ẹ̀yin máa sinmi. Bẹ́ẹ̀ ni òju ọjọ́ yẹn ṣe máa ń rí. Pápá jùlọ tó bá tun wá lọ jẹ́ ọjọ́ Saturday tí ò sí iṣẹ́, gbogbo ẹ̀ máa tutu ni, a kan ẹ̀eyan á kàn wá n lé, tí a máa jẹun tí ẹ̀eyan dé máa ma sinmi. So ara àwọn idi tí mo fi fẹ́ràn òwúrọ̀ niyen nínú gbogbo ọjọ́. N, òwúrọ̀ ni mo fẹ́ràn jù nínú gbogbo ọjọ́.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Irú aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ó depend lórí irú àkókò tí a bá wà. Ẹhẹn, ó depend lórí àkókò tí a bá wà. A dẹ̀ ní àwọn àkókò kan ní orílẹ̀-èdè wa ń bibíyì. Tó jẹ́ pé a ní àkókò òjò, a sì ní àkókò ooru, a sì tún ní àkókò tí ọyẹ́ máa ń mú, tí ó jẹ́ pé òtútù máa ń mú láti àárọ̀ títí di alẹ́, tí èèyàn fi ní fo omi kanra. A sì ní àsìkò tó jẹ́ pé tójo bá rọ̀ náà, òjò le rọ̀ láti àárọ̀ di alẹ́. A sì ní àsìkò ẹ̀rùn tí ó jẹ́ pé òòrùn máa ń mú ni tí ooru máa ń mú. So ìkọ̀ọ̀kan ni ó ní àkókò, àti irú aṣọ tí mo lè wọ̀ ni irú àkókò yẹn. Hmm, tó bá jẹ́ àsìkò òjò ni, irú aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni àwọn aṣọ tí ó ráyè gba ìdọ̀tí tó jẹ́ pé tí òjò bá rọ̀ báyìí, òjò ò ní pa mí, kò sì ní jẹ́ kí òtútù mú mi. Ẹ̀hẹ́ǹ, irú àwọn aṣọ alápá-gúngùn, mo fẹ́ràn láti máa wọ irú ìyẹn. Tó bá jẹ́ ìgbà ooru ni, ẹ̀hẹ́ǹ, mo fẹ́ràn láti máa wọ aṣọ tí kò bá ní pọ́n jù, aṣọ tí, tí kò ní pọ́n tó fẹ́lẹ́ tó jẹ́ pé tí ooru bá mú mi báyìí, a-atẹ́gùn ò lè máa fẹ́ fi mí nínú àgo ara. Eh, ìgbà yẹn ni mo nífẹ̀ẹ́ sí láti máa wọ irú aṣọ yẹn. Tó bá dẹ̀ jẹ́ ìgbà ọyẹ́ ni, tí òtútù máa ń mú láti àárọ̀ títí di alẹ́, hmm, mo fẹ́ràn láti máa wọ àwọn aṣọ tó bá ní pọ́n, tó bá ní pọ́n dáadáa tó gùn láti apá dé sálẹ̀. Irú àwọn aṣọ tí àwọn olóyìnbo máa ń pè ní cardigan tàbí sweater. Ẹhẹn, irú àwọn yẹn ni mo nífẹ̀ẹ́ sí láti máa wọ̀ nígbà tí, eh, ọyẹ́ bá ń mú. Tó bá dẹ̀ jẹ́ pé ibi ìnáwó ni mò ń lọ, àwọn aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni àwọn aṣọ bùbá, àwọn aṣọ ìbílẹ̀ wa. Ẹhẹn, bùbá àti ṣòkòtò. Àwọn yẹn ni mo fẹ́ràn láti máa wọ̀ tí màá dẹ̀ gẹ́ fìlà sí. Ẹhẹn, tó bá jẹ́ pé ibi iṣẹ́ ni mò ń lọ, eh, màá wọọ shirt and trouser, tí máa dẹ̀ dín táì sí. Ẹhẹn, ìyẹn làwọn olóyìnbo ń pè ní corporate. Ìyẹn ni mo nífẹ̀ẹ́ sí láti máa wọ̀ tó bá yẹ pé ibi iṣẹ́ ni mò ń lọ. So bí mo ṣe, eh, fẹ́ràn àwọn aṣọ mi ní wíwọ̀, òun nìwọ̀n yẹn.

Sọ fún wa nípa ẹ̀fọ́ àti ìlera. Ẹ̀, ohun tí mo le sọ nípa ẹ̀fọ́, òní-- àwọn ìwé tí a máa ń ja, tí ama táwọn ènìyàn máa ń jẹ, ẹhẹn, tí wọ́n bá sè tán, òní a máa ń pè ní ẹ̀fọ́. Àmọ́ nígbà tí wọ́n ò tíì sè tán, òní a máa ń pè ní ewé. So irú ewé tí mo mọ̀ tí a lè fi se ẹ̀fọ́ tó dé ẹ̀ ṣiṣẹ́ ní ara, òun na ni ewé ewúro. Hmm ewúro jẹ́ ewé tó jẹ́ pé ó máa ń korò gan. Ó máa ń korò tí èèyàn bá jẹ, tí ẹ bá fi kan ẹnu so àwọn èyan máa ń lò ní ilẹ̀ wa níbí tí wọ́n fi máa ń ṣe ẹ̀fọ́ jẹ. Hmm ẹ̀fọ́ ewé ewúro a di ọbẹ̀ ewúro. Wọ́n lè sè pọ̀ mọ́ ẹ̀gúsí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló nífẹ̀ẹ́ sí láti máa jẹ lásán, tí wọ́n á gbó, tí wọ́n á jẹ. Ewúro yẹn wọ́n á dára fún ìlera torí pé ó máa ń fọ inú, ó máa ń fọ inú ènìyàn, ó máa ń fọ dáadáa tí ó máa ń fọ gbogbo ìdọ̀tí tí ó wà ní inú. A fọ́ kó tí ṣúgà tó ba pọ̀ jù ní ara, ewúro yẹn máa fọ tí ṣúgà yẹn fi máa dínkù ní agbo ara ènìyàn. Ẹ, ìgbà mẹ́lo, tí a dé ń jẹ ìgbà tí à jẹ ẹ̀fọ́ yẹn. Kò sí ìgbà tí a lè jẹ. Bi eeyan ba se ri si, ni eeyan le je. Tí àǹfààní bá wà fún èèyàn dáadáa, èèyàn lè máa jẹ ní bóyá èèkàn ni ọ̀sẹ̀, èèyàn lè máa jẹ ẹ̀fọ́ ewúro yẹn ná. Àwọn oríṣiríṣi ẹ̀fọ́ ná wà. Aláwọn ẹ̀fọ́ wure, àwọn ẹ̀fọ́ amúnútutù tí èèyàn máa ń jẹ, tí gbogbo dẹ́ ní iṣẹ́ ìlera tí ó ń ṣe ní ara. So irú àwọn ẹ̀fọ́ tí mo, tí mo mọ̀ nípa ẹ̀fọ́ àti ìlera ni.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ìgbà ti mo kẹ́yìn lo si ọjà oun náà ni saturday ti o kọjá lo nibi ijo mẹ́jọ si eyin oun ni mo kẹ́yìn lo si ọjà oun tó dè mú mi lọ sí ọjà nígbà yẹn ni pé kò sí, kò fi bẹ́ẹ̀ sí oúnjẹ ní inú ìle mọ́. So, bi mo dẹ̀ ṣẹ̀ rí pé owó ti dé ọwọ́ mi tí mo fi lẹ́ ra oúnjẹ sínú ilé, ìyẹn ni mo wá gba ọ̀já lọ. Ọjà tí mo lọ o jẹ́ ọjà tí ó gbajúgbajà ní agbègbè mi. Ibẹ̀ ni mo ti lọ ra àwọn nǹkan tí mo fẹ́ rà torí pé ọjà wọn kò wọ́n jù, àwọn ọjà wọn kéré ní iye, ìyẹn ló mú mi lọ sí ọjà náà. Bí mo dẹ̀ ṣe dé ọjà ná ni kí n tó lọ, mo ti ṣètò àwọn ǹkan tí mo fẹ́ rá. Bí mo dẹ̀ ṣe dé ọjà náà ni mo ra gbogbo àwọn ǹkan tí mo fẹ́ rà. Mo ra oúnjẹ àwọn oúnjẹ bi ìrẹsì ewa àti garri. Ìgbà tí mo rí pé change tún ṣẹ́kù níbi oúnjẹ, mo wá ra ìṣù mọ́. Mo dẹ̀ ra àwọn ohun èlò tí mo máa nílò ní inú ilé náà bí i ọṣẹ ìfọṣọ, ọṣẹ ìwẹ̀ àti àwọn ìpara tí a fi ń para, tí a fi ń tún ara ṣe. Nígbà tí mo dẹ̀ ni ọjà náà tí mo rí pé owó díẹ̀ ṣẹ́kù sí mi lọ́wọ́ síi, ni mo ṣe ya ibi tí wọ́n ti ń ta aṣọ niyen mo de ra aṣọ eyo kan fún ara mi láti da kun mo aṣọ to mo n wo so ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà, òun ní Saturday tí o kọjá lọ ní ìjọ́ mẹ́jọ̀ sẹ́yìn. Ó níjọ́ tí mo kẹ́yìn lọ sí ọjà láti lọ ra nǹkan sí inú ilé.